Bẹ́ẹ̀ni mo máa ń kọrin kẹ́lẹ́kẹ́lẹ́ nítorí pé mi ò fẹ́ fi ariwo dí àwọn alábàágbé mi lọ́wọ́. Bẹ́ẹ̀ sì ni tí orin bá ti pariwo jù, o máa ń mú ẹ̀fọ́rí wá. Bẹ́ẹ̀ sì ni orin kẹ́lẹ́kẹ́lẹ́, o máa ń bá èmi pẹ̀lú ọkàn àti ara ṣiṣẹ́ papọ̀

Ohun tí mo máa ń jẹ ní ọ̀sán ní àwọn ìgbà mí jẹ́ bí èso. Ìgbà mí mo dẹ̀ máa jẹ búrẹ́dì àti tíì. Ní ọ̀sán mi ò kí ń jẹ oúnjẹ tó bá wúwo lára púpọ̀jù, bí oúnjẹ tó bá fúyẹ́ lára ni mo máa ń jẹ.

Bẹ́ẹ̀ni, mo máa ń tètè jí ní òwúrọ̀ kùtùkùtù láti tètè múra lọ sí ibi iṣẹ́. Bẹ́ẹ̀ ni, mo sì máa ń tún ti tètè jí ní òwúrọ̀ kùtùkùtù láti lè ṣe iṣẹ́ inú ilé, láti lè tọ́jú inú ilé, láti lè gbálẹ̀, láti lè fọ abọ́, dẹ̀, láti lè dáná kó tó di pé máa múra lọ sí ibi iṣẹ́ mi.

Mi ò fẹ́ràn rírá oúnjẹ ní òpópónà, ṣùgbọ́n mo máa ń rà ní ẹkọ̀kan. Nítorí pé ìgbà míràn wà tí kò n sí àǹfàní láti dáná nínú ilé, oúnjẹ òpópónà ni èèyàn lè rí láti tètè jẹ.

Bẹ́ẹ̀ni, ẹyin máa ń fọ́ tí ó bá jábọ́ tàbí tí ẹni tí ó gbe lọ́wọ́ bá ṣubú. Tí ẹyin bá ti bọ́ sílẹ̀, ó máa fọ́ nítorí pé ipa tí ó wà lẹ́yìn rẹ̀ kò lágbára púpọ̀. So ẹni tí ó bá gbé ẹni yin lọ́wọ́ ó gbọdọ̀ se àkíyèsí dáadáa.

Àwọn ojú òpó ayélujára tí mo wà ni Facebook, TikTok, WhatsApp, mmhmm Twitter tí a mọ̀ sí X àti Instagram. Àwọn ojú òpó tí mo máa ń lò dáadáa ni ìwọ̀n yìí.

Mo máa ń bá àwọn oníbàárà mi sọ̀rọ̀ pẹ̀lú àpọ́nlé ìwà ìrẹ̀lẹ̀, mo dẹ̀ máa ń kí àwọn oníbàárà mi dáadáa. Mi ò fẹ́ ǹkan tí ó máa mú inú bí oníbàárà mi, so, mo máa bá wọn sọ̀rọ̀ pẹ̀lú àpọ́nlé tí a sì máa ń bá ara wa ṣe ọrọ̀ ajé dáadáa.

Bẹ́ẹ̀ni mo máa ń ṣe ìpè fídíò dáadáa sí pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi, oníbàárà mi àti àwọn ènìyàn tí ó jẹ́ wípé a ní, a ní láti rí ara wa tí a bá ń pe ara wa láti lè máa tọ́ka ojú ọ̀nà àbí tọ́ka irufẹ ohun tí wọ́n bá fẹ́ fún ara wa.

Oṣù tí mo fẹ́ràn nínú ọdún jẹ́ oṣù karùn ún, oṣù yìí dára púpọ̀, ó jẹ́ oṣù alágbára, oṣù tí ó tún jẹ́ oṣù ọjọ́ ìbí mi ni, tí ó jẹ́ oṣù má le gbàgbé fún mi.

Rárá o, mi ò kí ń mu òògùn ní ojoojúmọ́. Mo máa ń mu òògùn ní àsìkò tí ara bá sá fẹ́rẹ́ díẹ̀ tàbí tí ara kò yá, tí ara kò gbé ṣámṣám láti ṣe iṣẹ́. Ìgbà yẹn gan ni mo máa ń mu òògùn, mi ò kí ń mu òògùn ní ojoojúmọ́

Bẹ́ẹ̀ni mo ti dúró láì lo ẹ̀rọ ayárabíàṣá fún odidi ọjọ́ kan rí. Ó rí bákan bákan ṣùgbọ́n ohun tí ó fà á ni pé kò sí iná nínú ẹ̀kí agbára sẹ́ ti ẹ̀kí agbára gun bani rọ̀ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi tí kò sì sí bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ṣe fẹ́ ṣiṣẹ́. Fún odidi ọjọ́ kan gba ko ni mi ò fi lo ẹ̀rọ ayárabíàṣá.

Eré ìdárayá tí mo fẹ́ràn jùlọ ni bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. Bọ́ọ̀lù yìí jẹ́ ǹkan tí àwọn ènìyàn nífẹsí jùlọ, tí ó sì máa ń mú ìrẹ́pọ̀ bá onílé àlejò. Bẹ́ẹ̀ sì ni ó máa ń kó ọ̀pọ̀lọpọ̀ ènìyàn jọ ní ibikíbi ìlú sílù, ẹ̀yà sí ẹ̀yà tí gbogbo wa a sì wà ní ọ̀kan.

Bẹ́ẹ̀ni, ó wà nínú ètò mi láti fẹ̀ iṣẹ́ mi sí ìlú mìíràn kí ó lè ṣe àǹfààní fún àwọn tí iṣẹ́ mi á ràn lọ́wọ́, àti láti ṣe àǹfààní fún àwọn láti gba àwọn ènìyàn ṣiṣẹ́ kí wọ́n lè máa rí iṣẹ́ ṣe sí i.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìpamọ́ àwọn fáìlì mi dáadáa tí mo sì máa ń tọ́jú wọn sí ibi tí omi kò tíì ní dà sí àbí eku kò ní jẹ́, tí kò sí èyí tí ó lè sọnù nínú gbogbo àwọn fáìlì mi torí kò sí èyí tí ikú wò ló níbẹ̀ rárá.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn kí n má a kọrin tí ó sì má a n mu ara mi dá yágáyágá. Orin kíkọ lẹ́nu iṣẹ́ má a ń jẹ́ kí iṣẹ́ yá, bẹ́ẹ̀ ni o sì má a n fún eeyàn ní ìwúrí láti lè mu iṣẹ́ náà lọ síwájú dáadáa.

Ohun mímu tí mo fẹ́ràn jùlọ jẹ́ kóòkì nítorí adùn rẹ̀ bẹ́ẹ̀ sì ni kò ní ṣúgà tó pọ̀ jù nínú tí kò sì le fa jẹdíjẹdí. Kóòkì ti pẹ́ ó sì jẹ́ ǹkan tó jẹ́ ojúlówó tí ọ̀pọ̀ ènìyàn máa ń mu.

Gbogbo ìgbà ni mo máa ń lo fóònù mi ní ojúmọ́. Àyàfi tí kò bá sí iná nínú ẹ̀kì agbára lóku tí ó jẹ́ wipé fóònù ti kú. Tí iná bá wà nínú ẹ̀kì agbára fóònù mi, gbogbo ìgbà ni mo máa ń lò torí ó máa ń wà ní ọwó mi ní gbogbo ìgbà ni.

Ní ìgbà tí òjò bá ń rọ̀, mo máa ń wà ní ìdákẹ́jẹ́jẹ́ bóyá kí ó jẹ́ pé mo máa rẹ jù tàbí kí ó máa ka ìwé tàbí kí n wá iṣẹ́ kan láti máa ṣe nínú ilé tí kò sì jẹ́ iṣẹ́ tí ó ni i lára bí i tí ó ní agbára púpọ̀ jù. Torí tí òjò bá ń rọ̀, ara a máa balẹ̀ láti ṣe èyíkéyìí tí a bá fẹ́ ṣe.

Ohun tí a máa wà nínú òṣìṣẹ́ tuntun ni kí ó jẹ́ ẹni tí ó lágbára láti ṣiṣẹ́ fún ìtẹ̀síwájú ilé iṣẹ́, kí ó jẹ́ ẹni tí ó ní òtítọ́, kí ó sì jẹ́ ẹni tí kò ní ọ̀kánjúà àbí ẹni tí ó máa da ibìkan rú.

Gẹ́gẹ́ bí oniṣẹ́ ọwọ́ tí a jẹ́ ẹni tí ó máa ń kanlé, àwọn ohun èlò tó ṣe pàtàkì sí wa jẹ́ òòlù èyí tí a mọ̀ sí hammer, ayùn tí a fi ń gé igi, ìyọ̀ṣó àti ìwọ̀n tí a mọ̀ sí téèpù tí a fi ń wọn bí ǹkan bá ṣe gùn sí.

Bí a ṣe máa ń rí ìpèsè àwọn ohun èlò ni pé, èyíkéyìí ohun èlò ni ó ti ní ibùsọ̀ ibi tí wọ́n ti ń tà. Bẹ́ẹ̀ sì ni a ti mọ àwọn ohun èlò tí a nílò fún iṣẹ́ tí a bá fẹ́ ṣe. So ibi tí wọ́n bá ti ń ta ohun èlò náà ni a ó ti lọ rà ní àwọn ilé ìtajà tí wọ́n ti ń tà.

Bẹ́ẹ̀ni, mo máa ń jiyan gan-an ni torí nínú ìyànjija ẹ̀kọ́ wà níbẹ̀. Bẹ́ẹ̀ sì ni ó máa ń ràn eeyan lọ́wọ́ láti kẹ́kọ̀ọ́ àti láti mọ̀ sí ìwà ju sí, torí nínú ìyànjìjà, wà á kọ́ ẹ̀kọ́ ọgbọ́n, wà á kọ́ sùúrù, wà á dẹ́tùn kọ́ bí wọ́n ṣe ń wá ìdí òtítọ́

Bẹ́ẹ̀ni mo mọ bí a ti ń ya àwòrán dáadáa. Mo lè ya àwòrán ilé, ọkọ̀, ẹranko, ẹnia àti ẹyẹ, àti oríṣiríṣi nǹkan mi tí a sì dára tí a dùn wo.

Mo máa ń ṣe irun mi ní ọ̀sẹ̀ méjì méjì nítorí pé mi ò fẹ́ kí irun máa kún mọ́ mi lórí púpọ̀ jù. Bẹ́ẹ̀ sì ni tí irun bá ti kún ní orí mi ju ọ̀sẹ̀ méjì lọ, ó máa ń mú orí fọ́ mi. So ọ̀sẹ̀ méjì méjì ni mo máa ń ṣe irun mi tí mo sì máa ń fa dán kodoro.

Tí mo bá fẹ́ rin ìrìnàjò, màá ti ṣe àkópọ̀ ẹrù, owó àti bí màá ṣe rin ìrìnàjò mi. Bóyá ọkọ̀ ni mo fẹ́ wọ̀ tàbí maṣíìnì ni mo fẹ́ gùn.

Bẹ́ẹ̀ni, mo máa ń sáré. Mo máa ń ṣe eré ìdárayá, ẹni eré sísá. Mo máa ń gbá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá tí ó sì tún ní eré sísá nínú. Bẹ́ẹ̀ sì ni bí ọ̀rọ̀ Yorùbá "ọjọ́ burúkú èṣù gbomí mú" tí ọjọ́ náà bá wáyé, eré sísá náà ni ó ní kójúmárì ibi gbogbo ara lòógun ẹ.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ran àlọ́ apanilẹ́rìn dáadáa torí àlọ́ tí ó bá ń pa ẹni alẹ́rìn, ẹni àná kò ní ronú, ẹni àná kò ní sí ìbànújẹ́ ọkàn fún, ara rẹ̀ á dá yágáyágá, bẹ́ẹ̀ ni inú rẹ̀ á sì máa dùn.

Ìgbàkígbà tí ẹ̀rọ ayára bí àṣá mi bá ti tán ni mo máa ń ra tuntun padà torí mo máa ń kẹ́kọ̀ọ́ lórí ayélujára. Mò dẹ̀ tún máa ń ṣe iṣẹ́ lórí ayélujára tí èyí sì fún mi ní àǹfààní láti máa lo ẹ̀rọ ayára bí àṣá lóòrèkóòrè.

Tí mo bá fẹ́ lọ sùn, mo máa ń tẹ orí ìbùsùn, mo dẹ̀ máa rí pé gbogbo àyíká mi wà mọ́, ó wà ní mímọ́ tónítóní. Bẹ́ẹ̀ máa sì ka ìwé díẹ̀ tàbí kí n wo iṣẹ́ tí mò ń ṣe ní orí ayélujára. Tí ó bá sì kù díẹ̀, mà á bá Ọlọ́run sọ̀rọ̀ ní ìdákẹ́jẹ́jẹ́ nínú ọkàn mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ ìwé pẹ̀lú ọwọ́. Ohun èlò tí mo máa ń lò jẹ́ gègé àti tàkádá. Mo máa ń ṣe àkópamọ́ ohun tó ṣẹlẹ̀ lójúmọ́, àkópamọ́ òwò, àkópamo àwọn nǹkan mìíràn tí mi ò kí ń fẹ́ gbàgbé tàbí tó bá di lọ́jọ́ iwájú tí máa mú jáde gẹ́gẹ́ bí ẹ̀rí.

Bẹ́ẹ̀ni mo máa ń mu coffee ní ibi iṣẹ́ ní ẹ̀ẹ̀kọ̀okan. Nígbà tí ó bá rẹ̀ mí tàbí ó fẹ́ máa ṣe mí bí oorun, mo máa ń fi coffee ṣe ìṣe agbára láti máa sùn àbí láti máa ṣe ọ̀lẹ lẹ́nu iṣẹ́ kí iṣẹ́ lè bá tẹ̀síwájú.

Ìgbà tí mo máa ń fọ ọwọ́ lójúmọ́ kò ní òǹkà. Tí mo bá fẹ́ jẹun, mo máa fọ ọwọ́, tí mo bá fẹ́ dáná, mo máa fọ ọwọ́, tí mo bá ṣe ìgbọ̀nsẹ̀, mo máa fọ ọwọ́, tí mo bá dẹ̀ ṣiṣẹ́ tí ọwọ́ mi bá dọ̀tí, tí mo bá ti ṣiṣẹ́ tán mo tún máa fọ ọwọ́ mi.

Mo máa ń ṣètò àwọn email mi dáadáa, tí àwọn ìfiránsẹ́ yìí tí ó bá wọlé bá ti pọ̀ jù àti tí ó jẹ́ àwọn nǹkan tí kò wúlò, mo máa pa wọ́n rẹ́. Àwọn èyí tí ó bá wúlò, mo máa fi kalẹ̀. Bẹ́ẹ̀ sì ni mo máa ń fi ọ̀rọ̀ ìpamọ́ sí ìméèlì mi, nítorí kí ara ìta mọ́ bá wọnú ìméèlì mi.

Ètò mi fún ìparí ọ̀sẹ̀ ni pé láti tẹ oníbàárà mi lọ́rùn. Àkọ́kọ́ láti ríi wípé gbogbo iṣẹ́ tí mo bá ṣe ní ọ̀sẹ̀ yìí, iṣẹ́ tó dára tó dùn mọ́ oníbàárà mi nínú. Tí ọ̀sẹ̀ bá sì parí, màá lọ sinmi, màá dẹ̀ tún lọ sí ilé ìgbafẹ́ láti ṣe fàájì, láti mú ẹlẹ́rìndòdò wáìnì àti láti jẹ ẹja odò tàbí ẹran ṣunṣun láti fi ṣe fàájì fún ọkàn àrà mi.

Mo mọ ìtumọ̀ orúkọ mi dáadáa. Orúkọ mi a sì máa jẹ́ Olawale, tí ó sì túmọ̀ sí wípé Ọlá ti wọ inú ilé tàbí Ọlá wá sí ilé.

Gbogbo ìgbà ní ọjà tuntun máa ń jáde, tó di pé àwọn oníbàárà yóò ti máa bèrè fún ni ọjà yóò ti jáde tí àwọn á ó sì polówó rẹ̀ síta fún àwọn oníbàárà láti wá máa rà.

Bẹ́ẹ̀ni ojú mi dára, o rẹwà, ogun rege. Wọ́n sì tún máa ń kí mi pé àdúmaradán. Ọmọ pupa bí táyà mọ́tò, ọmọ tí ò wẹ̀ tó ń dán. Nítorí pé ọmọ dúdú ni mí, wọ́n tún máa ń kí mi pé ọmọ dúdú bíi kóró sin.

Ọ́fíìsì mi máa ń ṣí ní ago méje abọ́ òwúrọ̀ kùtùkùtù tí èyí sì ń fún mi láfààní láti tètè máa jí láti tètè múra nítorí kí n má baà pẹ́ dé ọ́fíìsì.

Oṣù karun tí a mọ̀ sí May ni oṣù tí wọ́n bí mi, tí ó sì jẹ́ oṣù tí mo fẹ́ràn jù. Oṣù, oṣù karun ni inú oṣù ọdún, tí ó sì jẹ́ oṣù tí mo fẹ́ràn jù.